Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Bí èmi ṣe máa ń tọ́jú èékánná tèmi léyìí, ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ríi wí pé èékánná mi ò tí ń dọ̀tí, ká a sọ wí pé ó ti gùn Torí, ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àbí, ẹẹmeji, ọ̀sẹ̀ méjì ní àárín oṣù ni mo máa ń gé èékánná mi. Màá ríi pé ó ti gùn jù. Mo wà ríi pé ó ti dọ̀tí bóyá mo ṣe iṣẹ́ ìdọ̀tí tí èékánná mi wá kó iyẹ̀pẹ̀ àbí ó kó ìdọ̀tí. Èmi a ri wí pé mo kókó fọ ọwọ́ mi dáadáa ná. Mo fọ tó jẹ́ wí pé ó mọ tónítóní. Màá lo àwọn nkan tań pè ní sanitizer. Màá lo fi ríi wí pé kò sí àwọn kòkòrò kankan tí ó wọnú ọwọ́ mi. Màá lo ọṣẹ, màá lo omi, màá fọ ọwọ́ mi dáadáa. Ní báyìí, mo wá le ríi wí pé mo mú abẹ́ ìyẹn bíléèdì kí n fi gé èékánná mi. Kí n gé èyí tò tí gùn. Kí n gé-- kí n bá le ríi wí pé èékánná mi ò ní àwọn nkan tí a ń pè ní àrùn àbí ìdọ̀tí kankan ní abẹ́ rẹ̀. Torí àtẹ́lẹwọ́ àbí ọwọ́ mi mọ̀ fi ń jẹun. Èmi ò ní fẹ́ fi ọwọ́ mi mọ jẹ oúnjẹ pẹ̀lú àwọn ìdọ̀tí àbí kòkòrò papọ̀ Bí èmi ṣe máa ń tọ́jú, èékánná mi lèléyìí, màá rí wípé tí ó bá ti gùn jù, màá wá abẹ́, màá gé e kúrú kí ó má ba fi ààyè gba àwọn kòkòrò àbí àrùn kankan. Màá ríi ríi wí pé mo fọ dáadáa. Ìgbà mìí wá tí mo lè wá nǹkan tí a ń pè ní nail file láti fi ríi wí pé wọ́n ń dání orí náà. Bẹ́ẹ̀ ni èmi ṣe máa ń tọ́jú èékánná ọwọ́ mi.

Gíga tí o ga tó, bí mo ṣe ga tó àbí nípa gíga tí mo ga tó. A lè sọ wípé mo ṣe ga síi ni tí mo bá na ró pẹ̀lú kí n pè ní measurement. Ah, ó lè, mo lè sọ wípé mo ga bí five feet àti eight inches. Mi ò mọ̀ ní Yorùbá, àmọ́ bí mo ṣe le, mo ṣe le sọ lé léyìí ní English bẹ́ẹ̀ ni. Mo ṣe ga tí mo bá dúró sí ara ogiri tí mo bá níwípé mo fẹ́ wọn, ara mi. Ni kan tí ahun pè ní height. Bẹ́ẹ̀ ni. Bí mo ṣe ga tó náà ni a lè pè ní five feet. Ìyẹn táyì Yorùbá máa ń pè ní ẹsẹ̀ márùn-ún àti eight inches. Bẹ́ẹ̀ ni èyí ni ẹ ní mo lè pè ní bí mo ṣe ga síí bí mo bá na ró. Bẹ́ẹ̀ ni. Ah a lè sọ wípé mi ò ga púpọ̀ àmọ́ mi ò kúrú rárá. Bẹ́ẹ̀ ni ní gíga. Mo rí àwọn mi tí wọ́n, tí wọ́n ga tó mi tó pé boyaa ẹsẹ̀ márùn-ún, ìyẹn four feet ni gíga wọn. Èyí tí a ń pè ní height. Ni àwọn ẹlòmíràn tó jẹ́ pé ẹsẹ̀ mẹ́ta, three feet ni gíga wọn, àbí ọkùnrin, àbí obìnrin ni. Àmọ́ èmi gẹ́gẹ́ bí ọkùnrin, gíga tèmi jẹ́ ẹsẹ̀ márùn-ún, a ò kú díẹ̀ tí yóò wá fi níyò pé six feet ni kí n pè ní height ní gíga mi gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? À, irú orin tí èmi fẹ́ràn láti máa gbọ́. Àá orin tí mo máa ń gbọ́ ó pọ̀. Oríṣìíríṣìí ṣi ni. A ní èyí tí a ń pè ní, orin ẹ̀mí. Ti a lè sọ pé gospel music ni. Bẹ́ẹ̀ ni. A dẹ̀ ní àwọn orin tí a ń pè ní secular music náà. Àwọn eyìí là ń pè ní bíi Afrobeat àbí hip hop. Iru àwọn orin tí ó wà níyẹn tí èmi fẹ́ràn láti máa gbọ́. A sì ní àwọn orin kan tún ti wa, ti a lè sọ pé ó wà láàrin secular àti gospel music. Bẹ́ẹ̀ ni, irú orin yìí jẹ́ ohun tí a ń pè ní Afro gospel music. Nípa tí orin ẹ̀mí tí èmi fẹ́ràn láti máa gbọ́, àwọn orin ẹ̀mí yìí èmi máa ń fẹ́ gbàdúrà ní àárọ̀ ni ní òwúrọ̀, àbí ti n fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀, màá kàn mọ́ gbọ́ àwọn orin, àwọn orin yìí. Àmọ́ ní àkókò tí mo bá fẹ́ ṣíṣe, tí mò ń ṣe iṣẹ́ lọ́wọ́, mò ń fẹ́ràn àti gbọ́ orin èyí tó lè jẹ́ kí isẹ́ mi ó yá, yóò máa ginger mi láti ṣe isẹ́. Àwọn orin yìí là ń pè ní Afrobeat tàbí hip hop. Ó sì ní àwọn oríṣìíríṣìí olórin tí wọ́n ń kọ irú orin yìí. Nípa tí gospel music ni, a lè sọ wípé Dunsìn Oyekan, Nathaniel Bassey, Theophilus Sunday, àwọn tí ń kọ gospel music tí èmi fẹ́ràn léèlé. Sugbon nípa tí secular tó jẹ́ hip hop àbí Afrobeat, a lè sọ wípé ẹ̀yàn bíi Kizz Daniel, tàbí Davido, tàbí Wizkid, àbí Burna Boy. Àwọn eleyi ni mo rí tí wọ́n ń kọ hip hop àbí Afrobeat. Èmi ò wa kí n gbọ́ àwọn orin tí ò ní ìtumọ̀ àbí orin tí wọ́n ń kọ ẹ̀kọ́ kankan bẹ́ẹ̀. Rárá o, èmi a rí pé orin tí mò ń gbọ́, lákọ̀ọ̀kan náà orin tó dùn gbọ́ ṣe ti ni, àti orin tó ní ọ̀rọ̀ tí ìtumọ̀ rẹ̀ gbádùn, tó ní ọ̀rọ̀ gidi, tó ní. Ǹkan tí àwọn ará ìlú lè gbọ́ sọ́ pé "àá rárá, orin ni orin yìí jẹ́". Èmi ò lè gbọ́ àwọn orin tí ó ní ọ̀rọ̀ àlùfàǹsáà nú tàbí to jẹ pé ọ̀rọ̀ kọ̀rọ̀ ni wọn sọ nínú orin yẹn.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Há! Nípa ní ìgbà tí mo lọ ilé oúnjẹ kẹ́yìn, ah, ó ti ṣe díẹ̀ o. Ka ní wí pé ọdún tó kọjá ni mu lọ sí ilé oúnjẹ kẹ́yìn. Ìkan tí ó le ṣẹlẹ̀ ni wípé tí ò bá sí ìdí kan èmi ò kan dédé dìde kí wá ní mo ń lọ ilé oúnjẹ. Gbogbo oúnjẹ tí màá jẹ, èmi lè ṣe ní ilé. Kò sí oúnjẹ náà tí mi ò lè dáná, tí mi ò lè sè ní ilé ara mi. Àwọn ìṣẹ̀lẹ̀ rere tó bá ṣẹlẹ̀, òun ló máa ń gbé mi lọ ilé oúnjẹ. Ka ní wípé mo fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi, màá rí ní wípé mo rí ilé oúnjẹ kan tí mo fẹ́ràn tí èmi, àwọn ọ̀rẹ́ mi àti ẹbí mi tí gbogbo wa tí a lè jọ lọ láti lọ ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi níbẹ̀. Ka ní àwọn ọ̀rẹ́ mi náà, àwọn náà fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn, a wà ilé oúnjẹ kan náà, a wà rí i pé ibẹ̀ la lọ láti lọ ṣe ayẹyẹ ọjọ́ ìbí, láti lọ ṣe gbogbo jíjẹ mímu nínú ilé oúnjẹ náà. Bẹ́ẹ̀ ni, ìdí kan tó máa ń gbé wa lọ sí ilé oúnjẹ líle. Kò ṣe wípé oúnjẹ tí a ń jẹ ń bẹ̀, à lé ṣe fúnra wa ní ilé rárá o. À lé dáná rẹ̀ dáadáa, à lé ṣe àmọ́ nígbà míràn tí a bá rí pé ká kan ṣe ìdárayá tàbí ká ríra ká pá, ká papọ̀, ká tún jíròrò, ká ṣe ẹ̀fẹ̀, ká ṣe eré gẹ́gẹ́ bí ọ̀rẹ́, gẹ́gẹ́ bí ará. Ǹkan tó máa ń gbé wa lọ sí ilé oúnjẹ líle. Ìgbà mìràn sì wà, a sì lè lọ ilé ara wa láti lọ ṣe ìdárayá, láti lọ bá ara wa ṣe re. Bẹ́ẹ̀ ni. Ìdí tí ogbo ìgbà ré tí a fi ń lọ sí ilé oúnjẹ tó jẹ́ pé bóyá ẹ̀ẹkan ní oṣù mẹ́fa àbí ẹ̀ẹ̀mejì lọ́dún àbí ẹ́mẹ́ta ni a máa lọ sí ilé oúnjẹ. Kò ṣe gbogbo ìgbà. Ó tiẹ̀ ti tó oṣù mẹ́fa kẹ́yìn báyìí tí a ti lọ sí ilé oúnjẹ.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? À, nípa ti áàpù tí èmi máa ń lò jù. Ó dá lé lórí ìwúlò áàpù náà fún mi ni. Èmi e kan dídé lò áàpù, rárá. Ọ̀ la àwọn áàpù mi tí mi ò ti e fọwọ́ kan ní oṣù mẹ́fa, oṣù márùn-ún, oṣù mẹ́rin sẹ́yìn. Àwọn áàpù tí mò ń lò jù, òun ni àwọn áàpù tí a lè pè ní social media. Torí àwọn áàpù yìí, òun ni èmi máa ń lò láti fi, ẹ́ nǹkan tí à ń pè ní content creation. Yàtọ̀sí pé èmi lò àwọn áàpù social media yìí fún bóyá ìbánisọ̀rọ̀ tàbí mò fi ń bá ọ̀rẹ́ ẹbí àbí àwọn olólùfẹ́ mi sọ̀rọ̀ tá ń jíròrò, tá ń sọ̀rọ̀ lórí àwọn áàpù yìí. Ǹkan tí èmi máa ń fi àwọn áàpù yìí ṣe, òun ni wípé mò ń fi ń create content. Àwọn content tí àwọn èèyàn fẹ́ rí, àwọn content tí ó dẹ̀ lè mú owó wọlé fún èmi náà ni. Àwọn áàpù yìí, ìkan nínú rẹ̀ jẹ́ WhatsApp. Bẹ́ẹ̀ ni, WhatsApp yìí jẹ́ ààpù tí mò ń fi bá èèyàn sọ̀rọ̀. Ìgbà kan ni mò fi ń polówó ọjà. Tí àwọn, ǹkan tá ń pè ní contact list mi tí wọ́n bá dẹ̀ rí, tí wọ́n bá nífẹ̀ẹ́ sí i, wọ́n á ra lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ ni, ni o kàn fi ṣẹ fẹ mi ò fi pé mi ò fi sọ̀rọ̀ nìkan, mo tó fi ń pa owó náà. Áàpù mi mo tún máa ń lò, òun ni YouTube. YouTube yìí náà, à, ó wúlò dáadáa fún ọ̀pọ̀lọpọ̀ ǹkan mo máa ń kọ́ lórí YouTube. Mo ń lo Twitter náà. Twitter náà jẹ́ áàpù kan tí mò ń lò dáadáa tó wúlò fún mi. Mo máa ń fi ń kọ́ ǹkan lórí ibẹ̀ náà. À, mò ń lo Instagram náà. Instagram náà jẹ́ ààpù náà tí mò ń lò dáadáa. Yíì, mo ti e máa ń post picture àbí video mi síbẹ̀ ní pẹ̀lú content tí mò ń ṣe kini, tí mò ń ti create. Mò ń lo TikTok náà. Bẹ́ẹ̀ ni, mo sì máa ń post sí orí Instagram náà, mo sì ń post sí orí TikTok. Kátọ́ wá, èyí tó jẹ́, à, ọ̀gá wọn ni Facebook. À, mò ń lo Facebook dáadáa o. Èmi náà ń post content, mò ń post video sí orí rẹ̀. Bẹ́ẹ̀ ni, mo sì máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí rẹ̀. Bẹ́ẹ̀ na mò sì ń lò fún ǹkan tí ó wúlò, tí ó mú owó wọlé femi náà. Ó sì ní èyí tí à ń pè ní Pinterest náà. À, Pinterest yìí jẹ́ èyí tí mò ń lò dáadáa. Òun mo fi ń mo fi ń create àwọn images tí àwọn ènìyàn wá. Ní ǹkan tí à ń pè ní inspiration àti interest. Bẹ́ẹ̀ ni, mo sì mọ ǹkan tí àwọn èèyàn wá. Mà dẹ̀ ni wípé mo ṣe àwòrán àbí image lórí ǹkan tí wọ́n wá. Bẹ́ẹ̀ ni, inú nípa eléyìí, mo sì lè fi pa owó fún ara mi náà. Ìgbà àwọn áàpù tí mò ń lò jù, mò rí pé àwọn áàpù tí wúlò tó dára fún ìdàgbà mi ni. Yàtọ̀sí pé mò ń fi bá ọ̀rẹ́, àwọn olólùfẹ́ àbí ẹbí sọ̀rọ̀. Mo tún rí pé ó ń fi jẹ́ kí n dàgbà. Nípa tí ètò ìṣúná mò ń lò dáadáa. Bẹ́ẹ̀ ni.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Hmm nídi iṣẹ́ bí èmi ṣe máa ń kojú àwọn ìṣòro mi rè, báa rí wípé mo ní ìṣòro kan, bẹ́ẹ̀ máa lọ ṣe ìwádìí lórí ìṣòro náà. Màá ṣe ìwádìí tó jẹ́ pé màá fi mọ ǹkan tó fa ìṣòro yìí. Bẹ́ẹ̀ ni màá ṣe ìwádìí lọ́pọ̀lọpọ̀ ní ọ̀nà tó pọ̀. Èyí máa ṣe ìwádìí lọ́dọ̀ ènìyàn, àwọn ènìyàn tí mo mọ̀ tí mo rí wípé wọ́n mọ̀ jù mí lọ. Màá ṣe ìwádìí lórí íńtánẹ́ẹ̀tì náà. Ó láwọn ápù kà tí mo lè lò náà kí è máa ṣe kí ni? Màá béèrè lọ́wọ́ ChatGPT náà gba àwọn, ẹ́ẹ̀, ǹkan tí mo lè fi ṣe ìwádìí, màá rí pé mo lò láti ṣe ìwádìí pé kí ló fa ìṣòro yìí. Màá wa ṣe ṣe ìwádìí ẹ̀yẹn tán tí mo ti rí àwọn ǹkan tó ń ṣe òkun fa ìṣòro yìí. Màá wa rí pé mo tún ṣe ìwádìí lórí ọ̀nà àbáyọ sí ìṣòro yìí, ìyẹn náà pé ní solution to the problem. Ǹkan tó fa problem mo ti mọ̀, iye ọ̀nà àbáyọ tí à ń pè ní solution kò ni yóò kún fún mi láti mọ̀. Màá rí pé mo ti mọ solution sí, ẹ́ẹ̀, wàhálà tó wà nlẹ́ àbí ìṣòro. Màá rí wípé màá ṣetán láti lò gbogbo àwọn, ẹ́ẹ̀, ọ̀nà àbáyọ tí mo ti rí tó mo ti ṣe ìwádìí. Nígbà mìíràn màá tún bá ẹni tí mo rí pé ó jù mí lọ màá ṣe ìwádìí lọ́dọ̀ wọn. Nígbà yìí, níbẹ̀ mo ti lè rí àwọn tí wọ́n ti kojú ìṣòro tí mò ń là kọjá lọ́wọ́ lọ́wọ́ nígbà kan rí. Màá béèrè lọ́wọ́ àwọn ọ̀nà àbáyọ wọ́n lágbà. Báwo ni wọ́n ṣe ṣe é? Ipá wo nágbà? Ọ̀nà wo nágbà tí wọ́n fi kojú ìṣòro yìí tí wọ́n fi sì wá ọ̀nà àbáyọ sí i? Gbogbo ìrírí yì ni màá kó papọ̀ tí èmi náà màá fi ǹkan pé ni kí eyàń fi ọgbọ́n lọ́gbọ́n, kí eyàń fi ṣọgbọ́n. Gbogbo èléyi ni màá ṣe papọ̀ tí màá fi wá ọ̀nà àbáyọ sí ìṣòro mi. Bí èmi ṣe máa ń kojú ìṣòro lé léi o. Ìgbà mìíràn a dè mọ̀ wípé ayé óò mọ̀ lọ́ bẹ láìsí ìṣòro. Gbogbo ọjọ́ kan lọ́dún àwọn ọjọ́ mi wà tí áo kòju ìṣòro. Bí á ṣe kojú wọn, ó jẹ́ kókó. Ọ̀nà àbáyọ tí aàwó wa ṣe náà tún jẹ́ kókó náà pẹ̀lú.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn? Ṣú, à, láti darí àwọn ènìyàn, à, ọ̀pọ̀ ìgbà ó ní wàhálà nínú, ó ní iṣẹ́ nínú. Ọ̀pọ̀ ìgbà àwọn ènìyàn máa ń sọ pé ó rọrùn láti darí ẹranko ju kí ènìyàn ká láti darí ènìyàn lọ. Àwọn ènìyàn mìí tó jẹ́ wípé wọ́n yìí, wọ́n yìí ṣe ènìyàn tó rọrùn láti darí, wọ́n máa ń jẹ́ ènìyàn tó jẹ́ pé kì í gbọ́, kì í gbà ní. Àwọn ènìyàn mìí wa tí ò fẹ́ tẹ̀, fẹ́ dá ènìyàn lóun. Ọ̀pọ̀ ìgbà tí a bá rí pé ẹni tó fẹ́ darí àwọn bóyá ó kéré sí wọn ní ọjọ́ orí tàbí ní ọ̀nà mìíràn, wọ́n yìí fẹ́ dá irú ẹni bẹ́ẹ̀ lóun. Àbámí wà sí àwọn ènìyàn, wọ́n lè ní agídí àbí ọkàn líle tí wọ́n yìí fẹ́ gbà, bí wọ́n ò fẹ́ gbọ́ sí ẹnu ẹni tí a rí pé òun ló fẹ́ darí wọn, bẹ́ẹ̀ ni, wọ́n yìí fẹ́ gbọ́, wọ́n yìí fẹ́ gbà. Alẹ́ sọ pé ó rọrùn láti darí ẹranko ju ènìyàn lọ nígbà mí. Bẹ́ẹ̀ kò rọrùn fún mi nígbà mí, bí mo sì ṣe máa ń jẹ́ kò rọrùn ni wípé ká ní wípé mo jẹ́ adarí àbí olórí fún ọ̀pọ̀ ènìyàn báyìí tí ajo ń ṣe iṣẹ́ kan náà, a sì ti rí wípé a fẹ́ ṣe àṣẹ yọrí ní ìdí iṣẹ́ yìí. A á rí wípé maa rí dájú wípé gbogbo wa tí a jọ wà papọ̀ nínú, ẹbí kan náà bóyá nínú group kan náà, a rí gbogbo wa la jọ fi ọwọ́ sí iṣẹ́ yìí, a fi ọkàn wa sí i. A à ní jẹ́ kí ẹni kan kí a fojú, kere rẹ̀ wípé kò lè ṣise kan nínú iṣẹ́ tí a fẹ́ ṣe. Gbogbo ènìyàn láàárí wípé ó fọwọ́ sí i. A à jẹ́ kí ó rí pé ní ǹkan tán ń pè ní ká carry wọn along, a à ní jẹ́ kí ẹnìkankan wà left behind àbí left out. A à rí wípé tí a bá jẹ́ kí àwọn ènìyàn kan feel accepted, ó yóò rọrùn fún wa láti darí wọn. Bẹ́ẹ̀ ni, tí wọ́n bá rí pé, abàlé jù wọ́n lọ dáadáa tàbí pé a fẹ́ràn wọ́n, á rọrùn díẹ̀ láti darí irú àwọn ènìyàn báyìí.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ à àmì ìràwọ̀ tèmi? Èmi ò mọ̀ o. Kí n máa pàrọ̀. Mo máa ń gbọ́ ooo oríṣìíríṣìí ǹkan tí àwọn èèyàn máa ń sọ nípa àmì ìràwọ̀. Wọ́n ní àmì ìràwọ̀ ó jẹ́ àranko tó tọ́ka sí ǹkan tí ènìyàn jẹ́ tàbí bí ènìyàn ṣe máa ń hùwà tàbí bí igbesí ayé wọn ṣe máa ń rì. Èmi ò mi ò ní pàrọ́. Mi ò mọ àmì ìràwọ̀ mi. Mi ò dẹ̀ ní ìdí kan láti mọ̀ fí wá àmì ìràwọ̀ káàkiri. Mi ò mọ iwúlo rẹ̀ ní àlákọ́kọ́ ná. Mi ò wá mọ̀ bó ṣe jẹ́ kókó sí ni ìgbè ayé ọmọ ẹ̀dá. Àmì ìràwọ̀ yìí bí àwọn ní English máa ń pè é ní zodiac sign àbí star sign. Bẹ́ẹ̀ ni àwọn àmì ìràwọ̀ yìí ó wà ní ọ̀pọ̀lọpọ̀. Ó sì dá wipé bí irú oṣù tí wọ́n bá bí èèyàn sí ni bóyá oṣù yẹn ni a máa fi ń ṣe àmì ìràwọ̀ oríṣìíríṣìí èèyàn. Èmi ò mo ti sọ tẹ́lẹ̀ wípé èmi ò mọ àmì ìràwọ̀ mi. A mọ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí a máa mọ àmì ìràwọ̀ wọn. Àwon mì lè máa pe orúkọ wọn ní oríṣìíríṣìí orúkọ tí kò ní túmọ̀. Won le ma ni wípé nítorí àmì ìràwọ̀ wọn le léyii, ìdí tí àwọn ṣe ń hùwà kan le léyii, tí àwọn ṣe ń hùwà báyìí, tí àwọn ṣe ń wo irú, tí wọ́n ṣe ń wo irú aṣọ báyìí, tí wọ́n sì ń múra, tí wọ́n sì ń ṣe irú ìwà kíwà le léyii. Àwon mì maa lo ami ìràwọ̀ ní ọ̀nà tí ó tọ́ láti mọ̀ fí ǹkan ti kó yẹn nítorí won mọ ní pé tí a máa dá wọn lẹ́bi pé àmì ìràwọ̀ ló fa tí àwọn fi ń wúru hùwà báyìí, tí ó sì tọ́. Èmi ò tíì mọ àmì ìràwọ̀ tèmi. Àmọ mo le lọ ṣe ìwádìí lórí ǹkan tó jẹ́ àmì ìràwọ̀. Bá tó bá yá, màá mọ̀. Èmi ò mọ̀. Mo ti gbọ́ oríṣìíríṣìí ẹ̀yàn tí wọ́n ń sọ nípa àmì ìràwọ̀ dáadáa.

Ṣé o máa ń pa owó pamọ́? Mo máa ń pa owó pamọ́. Bẹ́ẹ̀ni. Ó sì ní bí mó ṣe máa ń pa owó mó. Bí mo bá ti rí pé bóyá mọ fi owó kan ní ìdí, ní ìdí iṣẹ́ mi àbí ní, ẹ́, ìdí òwò mi, àbí wọ́n san owó kan fún mi, àbí ó jẹ́ salary sí ní i. Máa ti ṣe ètò owó náà gẹ́gẹ́ bí ki n ti ná. Àwọn èyi to ye ko jẹ́ nínà fún àwọn, àwọn ǹkan tí mo nílò lọ́wọ́lọ́wọ́. Màá lo owó náà fún un. Màá dẹ́ ri wípé gbogbo owó tí mo bá ti ná, ti n bá ti ná sí ǹkan tó ye ki n ná, èyí tó jẹ́ bí ààbọ̀ nínú owó yẹn, òun ni màá pamọ́. Tí, màá, la n pè ní savings. A máa ń lo àwọn savings yìí fún investment nigbà mii. Àmọ́ savings náà sì là á má ń pè. Bẹ́ẹ̀ ni, ó dára lọ́pọ̀lọpọ̀ kí, ẹ́, gẹ́gẹ́ bí ọmọkùnrin kí eeyan mo, bi wọ́n se ń pa owó mó o. Kí eeyan ma máa fi ìka meweewa àbí àtẹ́lewọ́, kí eeyan ma fi jẹun lẹ́ẹ̀kanà. Kí eeyan má maa na gbogbo owó tí eeyan bá n rí lẹ́ẹ̀kanà. Torí, ko n ṣe gbogbo ìgbà ní owó máa n wá bẹ́ẹ̀. Owó ní ìyẹ́, bó ṣe fẹ́ wá náà ló ṣe fẹ́ lọ. Ẹni tí ò bá ní ìkóra ẹni ní ìjánu, a máa na owó bàṣùbàṣù. A rò wípé òjò owó kan rọ̀ láti ibi kan. Ọjọ́ tí òjò owó náà bá sì dá, ọjọ́ náà ni tie náà ó dá. Ojú rẹ̀ á sì rí mabò. Èyí tí ó ṣi daa ni kí eeyàn máa na owó rẹ bí eeyan bá se ri. Òwe yẹn dùn bọ̀ ni. Àpa pọ́n owó èyí dára lọ́pọ̀lọpọ̀. Ó máa ń kó owó ìyọ̀nyọ̀ ní ọjọ́ méjì sí ilẹ̀ bá fẹ́ fẹ́rẹ́ fẹ́ jẹ tí ò sí owó lọ́wọ́. Gẹ́gẹ́ bí ọmọkùnrin, èmi ti kó bá ṣe pa owó mó. Mọ̀ pé ọ̀nà àti rí owó kò rọrùn. A, wà á yí ká owó lórí igi, a sì sa owó lẹ́lẹ̀. Idi ti a si gbúdọ̀ mọ̀ bí a ṣe ní ǹkan ta n pè ní budgeting owó. Láti mọ bí wọ́n ṣe budgeting owó, á rọrùn fún wa láti má bà á ṣe ètò ìṣúná wa tí owó ó fi ni máa tán lọ́wọ́ wa ní gbogbo ìgbà. Tí a sì fi owó tó wà lọ́wọ́ wa, eyi toye ka náà fún àwọn bills wa. Àná, èyí to ye ká pamọ́ fún àwọn savings, a pamọ́ náà ni. Bí bí èmi ṣe mọ̀ léleyi. Bí báyìí, mo lè sọ pé mo mọ̀ bí a ṣe máa ń pa owó mó dáadáa lọ́pọ̀lọpọ̀. Mo ti ní ẹ̀kọ́ yìí àti ìmọ̀ yìí ní bí ọdún méjìlá sẹ́yìn. Bẹ́ẹ̀ni.

Báwo ni o sì máa ń dá àbọ̀ bo ayé rẹ, ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ìbéèrè yìí ó jinlẹ̀ díẹ̀. Ó dá lé lórí bí èmi ṣe máa ń dá àbọ̀ bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì. Àkọ́kọ́ náà lórí nípa tí ayé ìkọ̀kọ̀ mi, tí a ba pè ní ìkọ̀kọ̀, ó gbúdọ̀ wà ní ìkọ̀kọ̀ náà ni àwọn nǹkan ìkọ̀kọ̀. Ó jẹ́ ǹkan tó jẹ́ pé boya èmi nìkan ni mo mọ̀n pa rẹ̀. Àmọ́ tó bá ti ń di wípé ó ti ń dé orí Íńtánẹ́ẹ̀tì, a jẹ́ wípé kò ń ṣe ǹkan ìkọ̀kọ̀ mọ́ nìyẹn. Ǹkan tí a ba pè é ní ìkọ̀kọ̀, ẹlòmíí, àwọn ẹlòmíí ko gbúdọ̀ mọ ń pa rẹ̀. Moma ni pé, èmi nìkan ni mo mọ̀ nípa rẹ̀. Óti lè jẹ́ pé àwa méjì lá máa ń pa rẹ̀. A lè ti pinnu pé ẹni kẹta ò ní gbọ́. A ti pinnu pé ẹlòmíràn ò ní gbọ́, a ò ní sọ fún ẹlòmíràn. Àwọn ǹkan kọ̀ọ̀kọ̀ọ̀ leléyi, awon ǹkan kọ̀ọ̀kọ̀ọ̀ tun lè jẹ́ bí àṣírí tí a ò fẹ́ káwọn èèyàn mọ̀, a ò fẹ́ káwọn èèyàn gbọ́ pa rẹ̀. Àmọ́ tó bá ti ń dé orí Íńtánẹ́ẹ̀tì, nípasẹ̀ gbogbo àwọn Sócial media tí a ń lò yìí, àá, a jẹ́ wípé kò ń ṣe ǹkan ìkọ̀kọ̀ mọ́ nìyẹn. Tí eeyan bá ti ń gba àwọn àwòrán, bí eeyan se ń sọ àwọn ọ̀rọ̀ mi àbí èèyàn ṣe fídíò mi nípa, igbe ayé èèyàn, kí ló jẹ́ àṣírí àbí tó jẹ́ ìkọ̀kọ̀ nípa ayé èèyàn, tí eeyan bá ti ń ju sórí Íńtánẹ́ẹ̀tì, à á jẹ́ wípé kò ń ṣe ǹkan ìkọ̀kọ̀ mọ́ nìyẹn. Èyí tí àwọn Íńtánẹ́ẹ̀tì ṣẹ̀ ṣe fún wa ní agbára ni wípé láti mọ àwọn ǹkan ta lè ju sórí Íńtánẹ́ẹ̀tì. Kálukú ló ní agbára yìí láti pinnu ǹkan tó wà wù tó fẹ́ fi sórí Íńtánẹ́ẹ̀tì ni. Àwọn èèyàn ò lè fi ìbọn sí ọ ní orí pé ó yá ju ǹkan ìkọ̀kọ̀ báyìí sí orí Íńtánẹ́ẹ̀tì. Ìwọ ni wà á fi ọwọ́ ara rẹ ṣe ara rẹ. Ìwọ ni wà á fi ara rẹ ju ǹkan tí o bá fẹ́ kí àwọn èèyàn mọ̀ àbí ǹkan tí o fẹ́ kí àwọn èèyàn rí, ǹkan tí o fẹ́ kí àwọn èèyàn gbọ́ pa rẹ. Ìwọ ni wà á fi ọwọ́ ara rẹ ju sí orí Íńtánẹ́ẹ̀tì. Wọn i fi dáná mú'yàn sí i. Kí eeyan mọ àwọn ìnfọ́míṣàn tí ó ṣe kókó láti pamọ́ àti àwọn ìnfọ́míṣàn tí eeyan kan lè ju sórí Íńtánẹ́ẹ̀tì tí ò ní mú ewu wá bá irú ẹni bẹ́ẹ̀. Àwọn ìkọ̀kọ̀ jẹ́ ǹkan tí óò yẹ kí àwọn èèyàn mọ̀. Eeyan gbúdọ̀ dàbò bo kí ẹ má ri wípé ẹni kẹta, ẹni kẹrin àbí àwọn alèjò, àwọn tí eeyan mọ̀ rí, wọn ò mọ̀ rí ǹkan ikoko ayé èèyàn. Ẹni yẹn ni o ní láti gbọ́n kó mọ̀ àwọn irú ǹkan tó yẹ kó mọ̀ ju sí orí Íńtánẹ́ẹ̀tì. Kó n se gbogbo ǹkan ni eeyan ń ju sórí Íńtánẹ́ẹ̀tì. Ìyẹn ni láti gbọ́n láti dàbòbo ara rẹ lọ́wọ́ ewu.

Ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? À, lọ́pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Gbà ìgbà mí tí mo bá ṣẹ̀ṣẹ̀ dé boyá àdúgbò tuntun tàbí ìlú tuntun tàbí mo lọ sí ìlú tuntun tí mi ò wá mọ ọ̀nà. À, lóòrèkóòrè ni mo máa ń bèèrè ọ̀nà o. Máa tún ti rìn díẹ̀ tin ba rí pé ojú ọ̀nà yìí ti fẹ́ dàrú kò jọ ibi tí mò ń lọ. Màá tún dúró díẹ̀ bóyá lẹ̀gbẹ́ títì ni o. Màá bèèrè lọ́wọ́ àwọn ènìyàn tó wà n bẹ́ẹ̀ pé ẹ jọ ọ̀nà báyìí mò ń lọ, ibi báyìí mò ń lọ. Ṣé ojú ọ̀nà tí mo wá yìí, ṣe ibẹ̀ ni yóò jà mí sí? Tàbí pé ṣé mi ò tíì ṣìnà? Ọ̀pọ̀ ìgbà tó bá dé pé mo ti rìn kọjá ibi tó yẹkìn gbà, wọ́n á darí mi. Wọ́n á fún mi ní àpèjúwe ibi tó yẹ́ kìn gbà. Bẹ́ẹ̀ ni, òrùlé tí mo sì máa ń bèèrè ọ̀nà nílé láti mọ ṣìnà. Ẹni tó bá mọ ọ̀nà ọ̀ní ṣìnà. Bí èèyàn bá sì ti mọ ọ̀nà kó tó ṣìnà, ó gbọ̀dọ̀ béèrè lọ́wọ́ àwọn ènìyàn. Àwọn èèyàn yìí la lè pè ní olùtọni tí wọ́n ò tọ́ sí ọ̀nà tí óye kò ọ̀gbà tí wọ́n ò ní dé pé, à, wọ́n ń wọ inú igbó lọ lé ilé yìí tí wọ́n á sì mọ̀ ní pé ó yá tẹ̀síwájú. Rárá o. Irú àwọn èèyàn kan, irú àwọn èèyàn bá ìkọlà sọ. Irú àwọn èèyàn tó jọ̀lọ̀tọ̀ tí wọ́n jẹ́ kí o mọ̀ pé, à, o ti ṣìnà o. Pé a padà báyìí. Gba ọ̀nà báyìí kí a pa sí, yà sí apá ọ̀tún, yà sí apá òsì, lọ síwájú, lọ sẹ́yìn. Irú àwọn èèyàn báyìí tí wọ́n ń fún ìyàn ní ìtọ́ni tó dájú tí wọ́n á rí pé èrò ṣìnà, èyàn òrìn wọ inú igbó, èèyàn máa rin ìrìn ẹ̀ méjì ní ojú ọ̀nà kan náà. Irú àwọn èèyàn báyìí ni màá bèèrè ojú ọ̀nà ní ọwọ́ wọn. Bẹ́ẹ̀ni mo ṣère pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a bá bèèrè ojú ọ̀nà lọ́wọ́ wọn ni wọ́n máa ń ṣe àpèjúwe ojú ọ̀nà dáadáa fún wa. Wọn ò ṣe àwọn èèyàn tó dájú tí wọ́n ṣe àwọn ẹ̀ya ìkà tí ó dári ìyàn lọ sínú igbó. Èmi má bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn nígbà tí ojú tí mo máa lọ tí ò dájú mọ́ torí pé ojú ọ̀nà ti fẹ́ dàrú. Ìdí tí ó sì dáa kí ẹ̀yàn má panu mọ́ lẹ́lẹ́, kí èyàn ma kẹ́kọ̀ọ́ má mọ rìn lọ lórí ìrìnàjò àbí kí ẹ̀ kẹ́kọ̀ọ́ mọ̀ lọ ní àdúgbò tí ò mọ̀. Ẹ̀yin ò mọ bèèrèbèèrè náà lẹ́ẹ̀kan. Ẹ̀yin ò mọ bèèrèbèèrè, ẹ má bèèrèbèèrè ó dáa. Kí ẹ̀ ò mọ pàdánù mọ́, kí ẹ̀ mọ̀ tì jú láti bèèrèbèèrè. Bèèrè ṣe kókó, o máa yọ̀yọ̀ kúrò nínú, ẹ́, àìmọ̀ àbí ewu nígbà mí. Bẹ́ẹ̀ ni èyí tó sì dáa lẹ́lẹ́ láti máa bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Èmi sì má ń ṣe dáradára lọ́pọ̀lọpọ̀.

Ṣé o fẹ́ràn kíkọ orin? Bí mo fẹ́ràn á, kí máa kọ orin bí? À bẹ́ẹ̀. Ní ọ̀pọ̀ ìgbà èmi ni, kàn lè máa kọ orin. Kò ń ṣe wí pé mo fẹ́ràn orin kíkọ. Àwọn orin mì i kàn wà tí mo le rántí pé àwọn tí mo ti gbọ́ sẹ́yìn. Mo rí pé ha orin yìí dùn, Ó dùn gbọ́ létí. Màá ríi wí pé ó dùn gbọ́ létí. Màá gbọ́ gbọ́ gbọ́ ní ọ̀pọ̀ ìgbà. Máa sì ti gbọ́ tán. Màá kàn rí i pé ó wá sí ìrántí mi ní ọjọ́ kan. Màá sì bẹ̀erẹ̀ sí ní kọ. Èmi ò í ṣe akọrin. À mú. Èmi mo máa ń kọ orin ní ọ̀pọ̀ ìgbà. Mi ò ni se nkan torí i pe i fẹ́ràn orin kíkọ. Hh-mm. Rárá, èmi máa ń kọ orin bí ó bá ṣe wá sí mi lọ́kàn ni. Àwọn orin tí mo sì máa ń kọ yìí, ó wá látàwọn orin tí mo ti gbọ́ sẹ́yìn. Ko sọ pé ọ̀pọ̀ ìgbà ni mo maa ń gbọ́ orin tó bá dùn. Ehn, orín àwọn orin tí mo máa ń gbọ́ ó pín sọ́nà orìsirisi mẹ́tà, lè jẹ́ gospel. Ìyẹn ta ń pè ní àwọn orin ẹ̀mí. Àbí kó jẹ́ secular. Ìyẹn ta ń pè ní bóyá hip hop tàbí Afrobeat ni. Gbogbo àwọn orin yìí, ká ní gospel ni, mo lè gbọ́ dáadáa. Mo lè gbọ́ lọ̀pọ̀ ìgbà. Jẹ́ wípé máa sì gbọ́ tán. Kí n tó mọ̀ báyìí, mo ti ń kọ láì tiẹ mọ̀ gbọ́ mọ́. Kò lè jẹ́ pé bóyá mo lè gbọ́ ní ọ̀sẹ̀ yìí. Bó bá ti di ọ̀sẹ̀ kejì báyìí, ó ti di àrá mi. Màá ti mọ̀. Màá ti mọ̀ kọ́. Bá kan tí rí pé mo rántí tó bá ti wá sí ọkàn mi, màá kàn bẹ̀rẹ̀ sí ní kọ ni. Ìyẹn náà lọ fún secular music tí a lè pè ní hip hop àbí Afrobeat. Bá ti ń gbọ́. Màá rí pé àwọn orin yìí dùn. Ó ní àwọn beat tí ó dùn náà. Màá ti gbọ́ dáadáa. Bí ó kó, kó jẹ́ wí, ó jẹ́ wípé àwọn orin tí àwọn olórin mìí maa n kọ, kii dùn létí o. Ọ̀, màá rí wípé orin tí ẹni yii n kọ ó dùn létí máa gbo dáadáa. Màá gbọ́ to je wipé má ti gbọ́ tán báyì kí n tó mọ̀, mo ti bẹ̀rẹ̀ sí ní ń kọ. Bó, ìgbà mií a lè sọ mo fẹ́ràn orin kíkọ, but kò really dabí kì í jẹ́ pé iṣe orin yẹn gan ni mo ń ṣe. Èmi kán mọ̀ n kọrin. Igbá ti, ó bá wù mí, bó bá ṣe wá sí mi lọ́kàn ni.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Aà, èmi ò fẹ́ràn iṣẹ́ ìtagbangba o. Mi ò fẹ́ràn kí n máa ṣiṣẹ́ ní ìta kí àwọn èèyàn kí wọ́n máa rí mi. Mo fẹ́ràn kí n máa ṣiṣẹ́ ní inú ilé. Mo fẹ́ràn kí n wà níkọ̀rọ̀ mi, kí n máa ṣe iṣẹ́ mi. Iṣẹ́ inú ilé ni mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ ni mo sì fẹ́ máa ṣe ní gbogbo ìgbà. Mi ò fẹ́ràn kí n máa ṣiṣẹ́ ní ìta kí àwọn èèyàn máa rí mi. Àwọn àǹfààní tó wà nínú kí ẹ̀ máa ṣiṣẹ́ nínú ilé ni wípé ọ̀pọ̀lọpọ̀ ò ní mọ̀ ǹkan tí wọ́n ń ṣe. Nítorí àwọn ẹlòmíràn, wọ́n yóò fẹ́ kojú mọ́ ǹkan tó kan tiwọn, wọ́n a fẹ́ mọ̀ tí ẹnu bọ̀, iṣẹ́ oníṣẹ́ àbí ọ̀rọ̀ lọ́rọ̀. Ní ìgbà tó yẹ kí wọ́n kojú mọ́ iṣẹ́ tí wọ́n, rárá wọ́n á fikalẹ̀ ni. Ká ní mò ń ṣiṣẹ́ ní ìta ní ìtagbangba báyìí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ń kọjá wọ́n á máa wò mí. Àwọn ọ̀n mí tí wọ́n bá sì lé mẹ́nù wọ́n dúro, wọ́n á fẹ́ máa kí mi, wọ́n á máa fi máa tẹnubọ iṣẹ́ tí mò ń ṣe. Wọ́n á máa fún mi ní àwọn àmọ̀ tí mi ò bèèrè, tí mi ò ṣe ní-- tí mò rí ìwúlò rẹ̀. Èyí tí mi ò ṣe fẹ́ràn láti máa ṣe iṣẹ́ ìtagbangba lé léyi. Àwọn ìdí mìíràn ni wípé, ẹ̀eyan tí èèyàn bá pè kó wá ràn yan lọ́wọ́, á fẹ́ tọ́ ọ bọ iṣẹ́ tí ẹ̀eyan ń ṣe. Ẹni tí ò bá mọ̀ ọ́n pa re gan-an, á fẹ́ rí wípé ó há tọjú bọ iṣẹ́ tí ẹ̀eyan ń ṣe. Èmi ò ṣe fẹ́ ru àwọn nǹkan báyen ní iṣẹ́ tí mò máa ṣe. Èyí tí mi ò ṣe fẹ́ràn, iṣẹ́ itagbangba lé léyi. Ká ní iṣẹ́ inú ilé ni, àhá. A lè sọ wípé iṣẹ́ inú ilé kò sí ẹni tí ó wà dá mi láàmú. Ó ní ǹkan tí à ń pè ní privacy. Ti mo bá n siṣe nu ilé, kò sí ẹni tó lè mọ̀ pé irú nǹkan báyìí mò ń ṣe, irú iṣẹ́ báyìí mò ń ṣe. Kò sí ẹni tí ó máa fún mi ní àmọ̀ran tí mi ò bèèrè. Kò sí ẹni tí ó fẹ́ máa tọjú bọ iṣẹ́ tí mò ń ṣe tàbí orò tí mò mo ń ṣe tàbí ọ̀rọ̀ tí mò ń sọ. Kò sí ẹni tí ó fẹ́ máa kí mi kí n máa sọ̀rọ̀, máa fọ̀rọ̀ di mí lọ́wọ́ tàbí kan máa fẹ́ distract mi. Èmi ò fẹ́ ru nǹkan báyìí. Èyí tí mò ṣe fẹ́ láti máa ṣiṣẹ́ nínú ilé lé léyi. Mi ò fẹ́ràn iṣẹ́ ìtagbangba, ràráárá.

Báwo ni o ṣe máa ń ṣe ìdògbà láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Hmmm. Bí mo ṣe máa ń ríi pé mo, mo ń balance iṣẹ́ mi àti ìgbésí ayé ni wípé ó ní àkókò fún ohun gbogbo. Àkókò iṣẹ́ wa, àkókò ìrẹsì wa, àkókò tó ń yẹ kí ẹ gbájúmọ́ iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ wà, àkókò tó ń yẹ kí ẹ sì ṣíwọ́ iṣẹ́, yẹ kí ẹ jókòó, kí ẹ ráyè fún ìgbésí ayé yẹn. Nítorí pé ẹ̀mí iṣẹ́ gùn ju ẹ̀mí yẹn lọ. Èyán sì gbọdọ jẹ ìgbádùn iṣẹ́ tí èèyàn ń ṣe. Èyí sì léṣe pé ó ní àyè fún ìgbésí ayé yẹn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ǹkan ló wà ní ìgbésí ayé yẹn. Ẹbí wa ń bẹ, ọ̀rẹ́ wa ń bẹ, àwọn ojúlùmọ̀, àwọn olólùfẹ́, àwọn ara wa ń bẹ, ẹmí fúnra mi gan wà ní ìgbésí ayé mi. Èyí sì léṣe wípé lójoojúmọ́ báyìí, ó ní ìyè àkókò. Iye wákàtí tí mo ti yà sọ́tọ̀ fún iṣẹ́, ó ní iye ọjọ́ tí mo fi ń ṣiṣẹ́ láàárín ọ̀sẹ̀, ó ní iye ọjọ́ tí mo fi ń ṣíwọ́ iṣẹ́ tí mi ò ní ṣiṣẹ́ ara ara. A lè ní pé láti ọjọ́ Monday títí di ọjọ́ Friday, àkókò iṣẹ́ ni. Òun láti ní Saturday, à sí Sunday, àkókò ìsinmi la máa ń pè é. Bí i àkókò ìbára ẹni iṣẹ́ tí máa ń yanjú ìyi tàbálé sàre se ń bẹ aṣe, à mọ̀ pé àkókò yìí, àkókò ìsinmi lóyẹ kò jẹ́ bí ẹ ká sinmi, ká ráyè fún ara wa, ká ṣètò ìgbésí ayé wa. Ẹ̀ bẹ́ẹ̀ ni. Àkókò yìí náà jẹ́ àkókò ìdárayá. Àkókò yìí jẹ́ àkókò tó ń yẹ kí èèyàn ronú jilẹ̀ nípa ọ̀rọ̀ ayé yan ni. Bẹ́ẹ̀ ni. Ká ní ní ojoojúmọ́, máa ti ṣẹ́ fún bí i wákàtí márùn-ún sí méje, màá ṣíwọ́ iṣẹ́. Mo ti pari iṣẹ́ fún ọjọ́ yẹn báyẹn. Màá ríi pé mo sinmi diẹ. Ní ìgbà tí ń bá sinmi diẹ, màá ríi pé bí àti iṣẹ́ bá wà lẹ́tí o yẹ̀ kí n ṣe. Nígbà tí ìgbésí ayé tèmi náà, màá ṣe diẹ, màá ṣe ìdárayá, màá bá ọ̀rẹ́ ẹbí sọ̀rọ̀, à ń jọ jíròrò náà. Bẹ́ẹ̀ ni. Bí mo ṣe máa ń balance iṣẹ́ àti ìgbésí ayé lẹ́yè. Mi ò ní jẹ́ kí ìkan pa ìkan lára ara ara o. Èyí ò hẹnu. Kò ní balance nínú. Iṣẹ́ àti ìgbésí ayé tó ní balance nínú ni kí èèyàn ní ń kàn tí èèyàn fi àkókò èèyàn ṣe. Bá ti ṣe iṣẹ́ dáadáa fún iye wákàtí kan tí mo sinmi, tí mo ṣíwọ́ iṣẹ́, màá ríi pé mo wá ayé fún ìgbésí ayé tèmi náà. Nítorí ìgbésí ayé mi ṣe kókó. Bí mo bá sí láàyè, mi ò le ráyè ṣe. Mo sì gbudọ wà láàyè fún ara mi lele àti fún ìgbádùn ara mi kí ń ba lè kéré iṣẹ́ tí mo ti ṣe.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? À, nípa ti owó iṣẹ́ ń gbá mi, mo ní bí mo ṣe máa ń ṣètò rẹ̀. À, idí tí budgeting ṣe wà ní bí èèyàn ṣe máa ń ṣètò owó ni. Boya èèyàn yóò owo, owo fún owó níná owó iṣẹ́ àbí irú owó kó tí ó bá tiẹ wà lọ́gún èèyàn. Tí ẹ̀eyan bá ti rí pé owó wà lọ́ wo eeyàn, eeyan n gbọ̀ budgeti rẹ wipé owó báyìí ò, iye báyìí nínú owó báyìí, ǹnkan tí màá fi ṣe léle yii, ibi tí ó lọ léle yi, irú ǹnkan tí a máa fi rà ní eléyìí. Bẹ́ẹ̀, idí tí budgeting bí èèyàn ṣe ń ṣe ètò owó, èyí tó ṣe é dá léle. Emi máa ń ṣètò owo, owó iṣẹ́, nígba ti iṣẹ́, ó ní nǹkan tí a fẹ́ fi owó ṣe ní iṣẹ́ náà. Boyà níbi iṣẹ́ ni àbí níbi ètò ìṣúná, nípa ní ibi iṣẹ́, ó ní àwọn ǹnkan tí ẹ ka fi owó rà, ó ní àwọn ǹnkan tó yẹ ka fi owóo ṣe, ó sì nípa ṣé ẹ ka ṣe fi owó pamọ́ náà. Tí ẹ̀eyàn yi ná gbogbo owó iṣẹ́ lẹ́ẹ̀kan náà. Ìru yen repé èèyàn jẹ́ ọ̀gá ibi iṣẹ́ ni, ó ní owó níbi iṣẹ́, owó tó ẹ kí ẹ̀ afi ra àwọn irinṣẹ́, owó tó ẹ kí ẹ̀ fi tọ́jú ilé iṣẹ́, ó ní owó tó ẹ kí ẹ̀ fi tọ́jú àwọn òṣìṣẹ́ tó bá e ń ṣiṣẹ́, ó ní iye owó tó ẹ kí ẹ̀ fi tọ́jú ara èèyàn náà. Ó sì ní àwọn owó tó ẹ kí a pa mọ́. Ohun mo sọ pé kò n ṣe gbogbo owó lèyàn n náà. Ìṣètò o, owó ọ̀ dára lọ́pọ̀lọ́pọ̀. Ǹ ní ibi iṣẹ́ ni àti ní ayé ẹ̀dá náà, ẹ́eyan gbọ̀ n mọ́ kan ṣe ń ṣètò owó. A lè ń sọ wípé irú owó báyìí ń gba báyìí la ń lo fún, fún ìdí tó sì dára ni. Kan ṣe pé ẹ̀ ka ná owó ní ni nà, iná apá, ìwé mọ́ ná owó ní, ah, bí ẹni tí ó ní ìrònú. Owó kò rọrùn láti mú lẹ̀, wọn yóò wu owó n lẹ̀, wọn sì ń ka owó lórí igi. Diẹ́ sì gbọ̀nmọ̀ ṣètò owó iṣiléle. Kò yẹ n ṣe owó ṣẹ́ enìkan. Owó gbọ́wọ́ kó su bá jẹ́ tí ẹ̀ má ṣe rí. Bẹ́ẹ̀ owó ìṣòtò owó, ètò ìṣúná ni. Bẹ́ẹ̀ ni ẹ̀ gbọ̀nmọ̀ sì gba àwọn ètò owó ọ̀rọ̀ owó lọ́pọ̀lọ́pọ̀. Ìyẹn sì dára.

Ibo ni o máa ń ra nǹkan? Ibi tí mo ti máa ń ra nǹkan, mo rí i pé oríṣiríṣi ọ̀pọ̀ ìgbà. Ní ìgbà mìíràn tí mo bá rí i pé àwọn nǹkan tí mo fẹ́ rà ó pọ̀ gan-an, èmi yóò lọ sí ọjà. A ní nǹkan tí a ń pè ní owóde àbí ọjà owóde. Irú bibi yìí ni èmi ó lọ tí mo sì fi máa ra gbogbo àwọn nǹkan tí mo fẹ́ rà. A sì ní àwọn nǹkan mìí tí a ń pè ní, ibi tí a lè sọ wípé boya supermarket tàbí shop tàbí mall. Ibi tí a tún ti máa ń ra àwọn nǹkan léleyii. Àwọn nǹkan tí a n rà ní ọjà owóde ó jẹ́ àwọn nǹkan tí ó ṣe kókó fún ìwúlò ní ilé. Tábá la fẹ́ rà oúnjẹ, a lè lá n lọ supermarket. Àwọn oúnjẹ bíi ìrẹsì, bíi ẹ̀wà, bíi ata, ọjà la lọ, ọjà owóde. Ibẹ̀ la ti máa ń ra àwọn nǹkan yí, àwọn oúnjẹ ilé tó ṣe kókó fún ìlera ara, ọjà ni a ti le rí wọn. Bẹ́ẹ̀ ni àwọn tábá là ń wà bíi àwọn àwọn mínímíndìn bíi biscuit, sweet, àwọn àwọ̀n tí ẹlẹ́rìndòdò, a lè rí wọn ní supermarket tàbí bí tí a ń pè ni mall. Bẹ́ẹ̀ ni bí a ti máa ń ra àwọn nǹkan lé. Àmọ́ tí mi ò bá lọ sí ọjà, tí mi ò jáde kúrò nílé, tí mi ò dẹ́ lọ sí mall àbí supermarket, torí à ní ọ̀kan l'adugbo wa, a need láti jáde lọ sí ọ̀nà tó jìn die ká tó lè dé ọjà tàbí mall. Bí màá rí pé nǹkan tí mo nílò ó ṣe kókó gan-an, màá jáde ọ láwọn sọ́ọ̀bù tó wà legbẹ̀ẹ́ ilé wa tí wọ́n ń ta àwọn nǹkan tí mo lè fẹ́ nílò tàbí tí mo bá fẹ́ rà. Màá ríi wípé ebi n pa mi diẹ́ mo fẹ́ rà bíi búrẹ́dì àbí biscuit tàbí bíi kóòkì àbí Fanta, ó ní àwọn sọ́ọ̀bù yìí tí wọ́n lè dàmilohun, ton lè ta a fún mi tí màá dé fowo fún wọn. Irú ibi tí mo ti máa ń ra àwọn nǹkan mìí naa de yátọ̀sí ká lọ sí ọjà àbí ká lọ sí àwọn mall àbí supermarket. Àwọn sọ́ọ̀bù ẹgbẹ̀le naa wà lára àwọn ibi tí mo ti máa ń ra àwọn nǹkan tí mo bá nílò.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín? Háà, bẹ́ẹ̀ni. Ìgbà tí mò ń dàgbà sókè láti ọmọ kékeré, a máa ń ní àwọn àgbàlagbà, àwọn ọ̀gá Yorùbá máa ń pa ààlọ́ fún wa. Nǹkan tó mú mi fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín nìyẹn. A ní àwọn àlọ́ mi tán máa ń kọ́yàn ní ọgbọ́n, tó ń kọ́mọ́, tó ń kọ́yàn ní ìmọ̀, tó ń kọ́yàn ní àwọn ohun tó dára, àwọn ẹ̀kọ́ gidi. A nírú àwọn àlọ́ bẹ́ẹ̀ yẹn. Àmọ́ àwọn àlọ́ apanilẹ́rìn-ín ọ̀-dó o, wọ́n máa ń kọ́yàn ní ọgbọ́n náà èèyàn lé rí ọgbọ́n kọ́ nínú apanilẹ́rìn-ín. Ó jẹ́ wípé nínú àlọ́ yìí, èèyàn kan ni a fi jófin, àbí bóyá ẹranko kan ló sìwà wù nínú ààlọ́ yìí tó jẹ́ pé wọ́n ó fi jófin, tí ó jẹ́ pé ó jẹ́ ohun tó ṣe àbí ìwà tó wù. Ó fà á kí àwọn èèyàn fi ṣe yẹ̀yẹ́, ẹ nǹkan tó mú àlọ́ yẹn kó jẹ́ nǹkan tó lè pani lẹ́rìn-ín òun ni eléyìí. Àwọn àlọ́ apanilẹ́rìn-ín jẹ́ fún bí ìdárayá nígbà tí a ń dàgbà láti ọmọ kékeré títí tí a fi di tó ojúbọ. Bẹ́ẹ̀ ni àwọn àlọ́ yìí, àwọn àlọ́ yìí ká sọ ó ní ọgbọ́n, ó ní ẹ̀kọ́ nínú rẹ̀, kó ń ṣe àlọ́ fún ẹ́fẹ̀ lásán. Àlọ́ yìí jẹ́ àlọ́ tí wọ́n pa fún wa tí wọ́n bá fẹ́ kí a kọ́ àwọn, àwọn ọgbọ́n, ó yẹ́ kí á kọ́ àwọn ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ọmọ kékeré ká tó dàgbà. Àwọn ẹ̀kọ́ yìí ló máa bá wa dàgbà, ó ń fún wa ní ìtọ́nisọ́nà. Bẹ́ẹ̀ ni, bó ti jẹ́ wí pé ó ń pani lẹ́rìn-ín tó, ó ní àwọn ọ̀rọ̀, ọ̀rọ̀ òtítọ́, àwọn òkodoro ọ̀rọ̀ nínú. Èmi fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín nítorí kó o máa ń fún wa ní ibi ìdárayá, ó ma ń jẹ́ kí inú wa dùn, ó ma ń jẹ́ kí àlè bá ra wá ṣeré. Àwa, nígbàtí àwa ní kékeré, a máa ń bá ra wá ṣeré. Àwọn àlọ́ yìí gbogbo wọ́n rí ìbànújẹ́ jìnnà sí ìwà. Bẹ́ẹ̀ni èmi fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín ní ọ̀pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀nii.

Data tó máa ń lò lọ́sẹ̀ẹsẹ̀ pọ̀ tó. À, ìgbà mìíràn èmi kì í ṣe òdiwọ́n iye data tí mo bá lò ní ọ̀sọ̀ọ̀sẹ̀. À, a mọ wípé data tí wọ́n, owó data tún ti wọ́n pẹ̀lú àwọn ẹ̀rọ abánisọ̀rọ̀ tí a sì ń lò yìí, wọ́n jẹ́ kí data máa wọ́n náà, kí data sì máa jà ní ìdákùjá. Ojoojúmọ́ lẹ̀ mi máa ṣe, à, òdiwọ́n data tí mo bá ń lò. Èmi ó ṣe òdiwọ́n rẹ̀, àmọ́ màá mọ iye data tí mo lò ní àná. Àwọn nẹ́tíwọ́kì wá yìí, irú glo báyìí yóò jẹ́ kí mo mọ iye tí mo ti lò lánàá. Ká sì ní pé ní ojoojúmọ́, mo máa ń lò tó two gigì, mo sì máa ń lò ju bẹ́ẹ̀ lọ nígbà mi. Àmọ́ tí mi ò bá rí iṣe ṣẹ́ púpọ̀ rará ni mo lè máa lò tó two gigì. Nítorí orí fóònù ni èmi tí máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí mo máa ń ṣe. Ni o sì máa ń jẹ data ní ọ̀pọ̀lọpọ̀. A lè sọ wípé, pé bóyá two gigì ni mo ń lò ní ojúmọ́. Ká ní pé bí a lọ ọ̀sọ̀ọ̀sẹ̀, mò ń lò kọjá gigì mẹ́wàá, ten gigì, mò ń lò kọjá rẹ̀ dáadáa. Èmi ò sì ń ṣe àwọn tó ń lo fóònù tó ń jẹ data o. Àwọn tó ń lo iPhone ni, wọ́n mọ jẹ data. Àmọ́ android ti èmi ń lò yìí. Ǹkan tí mò ń ṣe lòrì rẹ̀ ló jẹ́ kí data tí mo lò kó pọ̀. Bẹ́ẹ̀ ni, data tí mò ń lò lọ́sẹ̀ọsẹ̀, a lè sọ wípé bí ten to fourteen or fifteen gigì ni lórí data mi. Bí èmi ṣe máa ń ṣe òdiwọ́n rẹ̀ nìyẹn. Bí èmi ṣe máa ń mọ iye tí mo ti lò níyẹn ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ ni, torí data ti wọ́n nísìnyí. À, data tí a sì ń rà, ó ń tètè ń jà. Bẹ́ẹ̀ ni, ìdí òun sì rèé tí èyàn gbọdọ̀ mọ iye tí èyàn ń lò lọ́sẹ̀ẹsẹ̀ nu. Bóyá data tí èyàn sì ń lò, bóyá òun mú owó wọlé padà, tàbí èyàn fi ń ṣe nǹkan tó ní ìtumọ̀ kí èyàn kan mọ̀ọ́ jo data. Bí ẹni tí ò ní iṣẹ́ rára o, data tí ẹ bá lò, ẹ gbọ́ mọ̀ọ́ lò dáadáa. Kí ẹ rí pé ǹkan tó wúlò, ǹkan tó mọ́ gbọn dáa ni, tí ó lè mú owó wọlé, òun lè yàn lò data èyàn fún.

Ṣé o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Ẹ̀ bẹ́ẹ̀ ni, èmi máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Láàwọn, ẹ́, lu sóciá míḍíà ápúlíkéṣàn àti wẹ́ẹ́busáìtì tí èmi máa ń lò láti fi kọ́ nǹkan. A lè ní wípé lu Yútùúbù báyìí, mo máa ń lò ní ọpẹ́ ìgbà láti fi kọ́ iye ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa tí ètò ìṣúná ni, nípa tí bá ṣe lé pọ̀ ó, bá ṣe ń ṣe níbẹ̀ àìbáṣe bọ̀ láàárín ọ̀rẹ́, láàárín olólùfẹ́. Bẹ́ẹ̀ ni, ọ̀pọ̀lọpọ̀ ǹkan yìí lè mọ̀ kó. Nípa tí ètò ìṣúná, mo ń lo Yútùúbù dáadáa, mo fi ń kọ́ àwọn ẹ̀kọ́ oríṣiríṣi. Mo máa ń ní àwọn ǹkan tuntun tí mo máa ń kọ́ lójoojumo. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó wà lórí Yútùúbù táa máa ń, máa ń wo fídíò wọn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ yìí ni wọ́n ti ní ẹ̀kọ́, wọ́n ti ní ìrírí, wọ́n ti ní àlùyọ. Nínú ǹkan tí èmi ṣẹ̀ṣẹ̀ fẹ́ kọ́, èyí tí mo sì máa ń lò wọ́n, mo sì máa ń lò Íńtánẹ́ẹ̀tì yìí láti fi kọ́ àwọn ẹ̀kọ́ mi. Mo máa ń lo Túítà náà láti fi kọ́ ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni, mo ń lo Túítà náà fún oríṣiríṣi ẹ̀kọ́. Nípa tí ríléṣọ́nṣípù láàárín ọkùnrin s'óbírin, nípa tí bí èèyàn ṣe lè rí iṣẹ́ gbá ní orí Íńtánẹ́ẹ̀tì, kí èèyàn ṣe lè bá wọn ní iṣẹ́, àwọn kíláìǹtì ṣe iṣẹ́ kí wọ́n sì dá ìsanwó padà fún wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ kí wọ́n àlẹ̀ sanwó fún wọn. Iru àwọn ẹ̀kọ́ báyìí, ó pọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Ẹ̀yàn sì máa ń kọ́ bí èèyàn ṣe lè lo àwọn sóciá míḍíà áàpù sí yín náà láti fi ṣe ìpolówó ọjà àbí ǹkan tí èèyàn bá ń tà fún àwọn ènìyàn tí wọ́n fẹ́ rà irú ọjà náà. Ẹ̀yàn ó ṣe àwẹ́rẹ́nesí àti ádífátì fún àwọn èèyàn pẹ̀lú àwọn sóciá míḍíà áàpù sí yí. Gba àwọn ǹkan yìí ni èmi máa ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì tó sì jẹ́ àwọn ọgbọ́n ìmọ̀ àti òye tó ṣe kókó fún mi, fún ètò ìṣúná mi, fún ìdàgbàsókè mi àti fún ayé mi náà.

Ṣé o ti rin àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, èmi ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan-an ni mo máa ń fi ìlú mi kalẹ̀ tí màá rin ìrìn àjò lọ sí ìlú mìíràn. Ni ọdún tó kọjá, mo lè sọ pé mo rin ìrìn àjò lọ sí ìlú Òṣogbo láti ìlú Ọ̀fà ní Kwara. Mo wá kí àwọn ọ̀rẹ́ mi. Wọ́n a jó ṣe àjọyọ̀ ọjọ́ ìbí wọn. Mo gbéra, èmi àti àbúrò mi láti ìlú Kwara, a gbéra wá sí ìlú Òṣogbo ní Ọ̀ṣun níbí láti wá bá wọn ṣe àjọyọ̀. Nígbà tí a dé parí, a tún rin ìrìn àjò padà lọ sí ìlú Kwara ní Ọ̀fà. Bẹ́ẹ̀ ni, nígbà oṣù kẹfà tó kọjá náà, a tún rin ìrìn àjò lọ sí ìlú Ondo. Ìlú mìíràn tún nìyẹn o, ìlú tí mi ò tíì dé rí, tí mi ò mọ nípa rẹ̀ rí. Àmọ́, èmi àtàwọn ọ̀rẹ́ mi láti lọ. A lọ bá ọ̀rẹ́ wa, a lọ bá ṣe ìnáwó ìgbéyàwó ọ̀rẹ́ wọn àti ìyàwó rẹ̀. A lọ bá wọn ṣe ìgbéyàwó ni torí wọ́n jẹ́ ẹ̀yán kan tí a fẹ́ràn, wọ́n jẹ́ àwọn ọ̀rẹ́ wa. Èyí ni tí mo ṣe rin ìrìn àjò lọ sí ìlú Ondo lé lé yìí. Nígbà tí mo dẹ̀ fẹ́ ṣe NYSC mi náà, ẹ̀hn gẹ́gẹ́ bí kọ́pà ọdọ́ tó ń sin ìjọba, mo rin ìrìn àjò láti ìlú Ọ̀fà ní Kwara lọ sí ìlú Benue rí fún káàmpù NYSC. Bẹ́ẹ̀ ni, ìrìn àjò yìí jẹ́ ìrìn àjò tó jìnà. Irú ìrìn àjò àkọ́kọ́ lè tí màá rin, ìrìn àjò tí ó gba ọ̀pọ̀lọpọ̀ àkókò ní ojú ọ̀nà kí a tó dé ibẹ̀. Òru la fi wọlé, òru náà la sì fi padà wá. Bẹ́ẹ̀ ni irú ìrìn àjò tí mo ti rin rí. Mo dárúkọ àduru àwọn ìlú tí mo ti lọ rí. Mo ti lọ ìlú Benue rí, mo ti lọ Ọ̀ṣun ní Òṣogbo, mo ti lọ Ọ̀yọ́ rí, mo ti dé Ìbàdàn rí, mo ti lọ ìlú Èkó náà rí. Mo lọ bá ẹ̀gbọ́n mi ṣe àjọyọ̀ àti ó fẹ́ kó mọ ọmọ tuntun tí wọ́n bí. Irú àwọn ìrìn àjò tí mo rin rin. Mo ti lọ ìlú Ondo rí nígbà tí ọ̀rẹ́ mi fẹ́ ṣe ìgbéyàwó. Mo ti lọ sí ìlú Ìbàdàn náà rí nígbà tí ẹ̀gbọ́n mi kànnà tí fẹ́ ṣe ìgbéyàwó. Mo ti lọ ìlú Ọ̀yọ́ ní Okè Òri nígbà tí a fẹ́ loba, ẹ̀gbọ́n ọ kọ kanna tó ń ṣe ìgbéyàwó níbẹ̀. Irú àwọn ìrìn àjò tí mo ti rin rí lé lé yìí.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? A lè sọ wípé ìgbà tí mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ohun ni ọjọ́ Sátidé. Iyẹn la pè ní wíkẹ́ńdì. Gbogbo àárín ọ̀sẹ̀ báyìí, iṣẹ́, iṣẹ́, iṣẹ́ ni a fi ń ṣe. Àmọ́ ní ọjọ́ Sátidé tó jẹ́ ọjọ́ ìsinmi àti ọjọ́ Sunday, òun ni a máa ń lò fún ìmọ́tótó ilé tá a ṣe gbọgbọ. Ìmọ́tótó tá a rí, a tọ́jú ilé, a tọ́jú gbogbo àyíká wa, a tọ́jú ibùsùn wa, a tọ́jú yàrá, a tọ́jú ilé oúnjẹ, ilé ìdáná, ilé ìwẹ̀, pálọ̀, iwájú ilé, ẹ̀yìn ilé, gbogbo ẹ̀ ni a rí wípé a tọ́jú. Àyíká wa, a tọ́jú ibùsùn wa, a tọ́jú yàrá, a tọ́jú ilé oúnjẹ, ilé ìdáná, ilé ìwẹ̀, pálọ̀, iwájú ilé, ẹ̀yìn ilé, gbogbo ẹ̀ni a rí wípé a tọ́jú. Nítorí àkókò táa ni leléyi? Àkókò ọjọ́ Mọ́nday sí Friday ó jẹ́ àkókò iṣẹ́. Èmi, mi ò ní ẹni tí èmi bá ti fi ṣe iṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ wákàtí tó pọ̀. Eeyan ò ní le ṣe iṣẹ́ mọ́ tó jẹ́ iṣẹ́ ilé àbí ìmọ́tótó ilé. Yóò sì máa rẹ èèyàn. Eeyán a ní ìdí láti kí'yan rẹṣtì diẹ. Eẹyan lè ṣe ìdárayá diẹ. Àmọ́ ìyẹn ò lè ní àkókò fún ìmọ́tótó ilé. Bẹ́ẹ̀ ni ló bá wípé, ahhh, kí ẹ̀yan bá ti ṣẹ́ ni ọjọ́ Mọ́ndí, ọjọ́ Tuesday títí di Friday, iṣẹ́ léeyan fi ṣe o. Kò sí àkókò fún ìmọ́tótó. Ọjọ́ Sátọ̀dé tí a rí pé a lọ ibi iṣẹ́ àbí kò sí iṣẹ́, a kó àkókò báyìí. Eeyan á kò ṣi ìmọ́tótó ilé tá a tọ́jú ilé tá a rí pé ó mọ́ tónitoni. A ṣe gbogbo àgbọn, gbogbo yàrá, gbogbo Olúfàsì, gbogbo window, gbogbo ibùsùn. A rí pé ó mọ́ aṣọ tó yẹ ká fọ̀, a kò ṣita á fọ̀. Àwọn abọ́ tó yẹ ká fọ̀, a fọ̀ gbogbo ẹ, a nu gbogbo ẹnu. A rí pé kò sí ìdọ̀tí kankan ní àyíká àti àgbegbe wa. Àwọn oko tó yẹ ká ró, a ró gbogbo ẹ ná. Gbogbo ilẹ̀ tó yẹ ká gbá àti ilẹ̀ tó yẹ ká fọ̀, a ṣẹ̀ gbogbo ẹ ná. Èyí ni gangan ni ìmọ́tótó ilé wa.